Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ, torí ìmọ́lẹ̀ ìrọ̀ òwúrọ̀ ó mọ́lẹ̀ ju ìrọ̀lẹ́ lọ, àti wípé ìmọlẹ́ àsìkò òwúrọ̀ jẹ́ àsìkò fún iṣẹ́. Ìmọ́lẹ̀ òwúrọ̀ ló sì máa ń jẹ́ kí a tètè mọ̀ pé àsìkò ti tó àti jí dìde láti bẹ̀rẹ̀ ìṣinísíṣẹ́.

Ó kéré tán ìgbà mẹ́ta sí mẹ́rin ni mo máa ń wo ju àwòrán lọ lójoojúmọ́. Mo fẹ́ràn láti máa wo ju àwòrán lọ lójoojúmọ́, idí nìyí tí mo ti ṣe máa ń wò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó kéré tán ìgbà mẹ́ta sí mẹ́rin lójoojúmọ́ ni mo fi máa ń wo ju àwòrán wo.

Bẹ́ẹ̀ni, oúnjẹ tó lérò fún ìlera gan-an ni mò ń jẹ báyìí torí àwọn dókítà ní ilé ìwòsàn ti gbà mí níyànjú wípé pẹ̀lú àìsàn ìfúnpá gíga tó wà lára mi yìí, oúnjẹ tó lérò fún ìlera wà lára àwọn ọ̀nà tí mò lè fi gba mú ìfúnpá mi yìí lọlẹ̀ tí yóò sì padà sí bó ṣe yẹ́. Èyí ni èyí tí mò fi ń jẹ oúnjẹ tó lérò fún ìlera.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mọ fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá gidi gan. Kódà kò sí eré ìdárayá mi tí mo nífẹ̀ẹ́ tó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yìí. Pgbẹ́ agbá bọ́ọ̀lù tí mo sì fẹ́ràn jù ni ẹgbẹ́ agbá bọ́ọ̀lù Manchester United. Àti ìgbà tí mo ti wà ní ọmọ ọdún mẹ́fà ni mo ti ń wo eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn dáadáa. Kódà kò sí ojúmọ́ kan kì í máa wo ètò tẹlifíṣàn torí ó ní oríṣiríṣi ètò tẹlifíṣàn tí mo fẹ́ràn tiwon sì máa ń ṣe lójojúmọ́. Ìdí lófà tí mo ṣe máa ń wo àwọn ètò tẹlifíṣàn ní ojoojúmọ́ kódà mi ò fi ṣe eré rárá. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí máa sì padà dé láti sílé láti ibi iṣẹ́, ètò àwọn ètò orí tẹlifíṣàn ni mo máa ń wò láti dárayá.

Ọgbọ̀n ọjọ́ ni mo ní fún ìsinmi ọdọọdún. Ọgbọ̀n ọjọ́ yìí péré ni wọ́n máa ń fún wa ní ibi iṣẹ́ iyẹn, fún gbogbo òṣìṣẹ́ ilé iṣẹ́ wa láti gba ìsinmi ọdọọdún. O lè lò ju ọgbọ̀n ọjọ́ yìí lọ, ṣùgbọ́n ọgbọ̀n ọjọ́ rẹ yìí o lè pín sí ibi ọ̀nà mẹ́rin àbí márùn ún tó bá fẹ́ gba ìsinmi rẹ.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn jíjò gan ni. Kódà àti kékeré bíi ọmọ ọdún mẹ́fà ni mo ti fẹ́ràn kí ma jó, tí mo sì máa ń wo oríṣiríṣi àwọn àgbà oníjó bíi Michael Jackson, Susan Davidson, Kemi Latifat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà oríṣiríṣi ijó ni mo máa ń jó bi ijó break dance, ijó hip hop, ijó fújì, ijó ìbílẹ̀ Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.